Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Oríṣìíríṣìí ètò tẹlifíṣàn mo máa ń wò. Kẹ bá lè mọ̀ pé, mo máa ń wo ètò tẹlifíṣàn dáadáa. Alákọ̀ọ́kọ́ mo máa ń gbọ́ ìròyìn ìbílẹ̀. Ìròyìn ìbílẹ̀ ní irú agbègbè tí mo wà àbí bí orílẹ̀ èdè tí mo wà. Ìròyìn tí wọ́n bá máa ń sọ, ó máa n dá lé rí ìbílẹ̀ ibi tí mo wà. Ìlú tí mo wà kò lé jẹ́ gbogbo àgbáyé. Mo dẹ́ tún máa ń gbọ́ ìròyìn gbogbo àgbáyé kí n lè tún fi mọ bí nǹkan ṣe ń lọ ní orí gbogbo àgbáyé. Tí n bá ṣe ìyẹn tán, mo tún máa ń wo eré ẹranko tí màá tún fi ní ìmọ̀ bí àwọn ẹranko ṣe ń ṣe, bí wọ́n ṣe pọ̀ sí ní ìlú, orílẹ̀ èdè sí orílẹ̀ èdè, bí wọ́n ṣe pọ̀ sí ní ìlú sí ìlú. Mo tún máa ń wo ìyẹn náà. Mo jẹ́ tún máa ń gbọ́ orin. Mo máa ń wo eré orin náà ní orí tẹlifíṣàn dáradára. Ìròyìn tí wọ́n bá máa ń sọ, ó máa n dá lé rí Mo máa ń ṣe ìyẹn náà. Mo dẹ́ tún máa ń wo eré ìdárayá dáradára bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti àwọn nǹkan míì.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ tó bá jẹ́ pé àá lọ sí orí pápá tí a lọ ṣiṣẹ́ bí i ibi tí àwọn toloyinbò ń pè ní site, tó bá jẹ́ pé a lọ site, ìrìn àjò tí mo máa ń fi rìn lọ sí ibi iṣẹ́ boya bí ọgbọ̀n iṣẹ́jú péré ni mo máa ń fi rìn lọ ibi iṣẹ́ àmọ́ tó bá jẹ́ i pé.